Mo máa ń pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọjọ́ ìsinmi àti ọjọ́ àbámẹ́tà nítorí àwọn ọjọ́ wọ̀nyí ni a máa ń jírórò. A dẹ̀ ti máa ń sọ bí ọjọ́ wá yòókù yóò ṣe rí.

Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìbéèrè yìí. Èmi ò kì ń gun ọkọ̀ akẹ́rù. Mọ́tò tèmi gangan ni mo máa ń gbé nígbà tí mo bá fẹ́ jáde. Bọ́yá mo fẹ́ lọ sí ibiṣẹ́ ni o tàbí mo fẹ́ lọ sí ibi gbàtẹ́gùn mi tàbí ìgbafẹ́ mi. So èmi ò kí ń kó gun ọkọ̀ akẹ́rù rárá.

Ẹ ṣé fún ìbéèrè yìí, èmi gẹ́gẹ́ bí ènìyàn kan, mo fẹ́ràn láti máa jí ní kùtùkùtù òwúrọ̀ torí ìgbà yìí gangan ni mo máa ń ronú tí mo sì máa ń gba ara mi níyànjú bí ìdájí tàbí ọjọ́ mi ṣe máa rí.

Bẹ́ẹ̀ni, a máa ń ní ìgbálà ọjọ́ torí gẹ́ rú bí i alẹ́ àná báyìí, òjó rọ̀ títí títí títí títí títí fún bí ọgbọ̀n ìsẹ́jú ó dá ní kékeré, ó sì gbéra sọ, ó sì bẹ̀rẹ̀ sí ní rọ̀ fún bí wákàtí kan àbọ̀.

Ẹ ṣé lọ́pọ̀lọ̀pọ̀ fún ìbéèrè yìí. Mo máa ń tọrọ àforíjì ní ọ̀pọ̀ ìgbà. Mo lè kúnlẹ̀ tàbí kí n jọba lẹ̀ kí n fi tọrọ àforíjì lọ́wọ́ ẹnikẹ́ni tí mo bá ṣe nǹkan tí ò da sí, tí mo dẹ̀ mọ̀ pé nǹkan tí mo ṣe kò da rara rárá at all torí ọkàn mi ó wà ní ìpò rúru tí mo ìbá ti tọrọ àforíjì. Mi ò, mo jẹ́ ẹnìkan tí ò kí ń wà, tó máa wà, tó máa wà àlàáfíà ní gbogbo ìgbà.

À bẹ̀eni o. Mo ti lé ènìkan kúrò ní ìṣẹ́ rí nítorí pé ènìyàn ò káràmáṣikí iṣẹ́ rẹ̀ rárá, bí kò má pé dé wá sí ibi iṣẹ́ tàbí kò má sùn níbi iṣẹ́. Mo dẹ̀ tí kìlọ̀ fún ní ọ̀pọ̀ ìgbà. Ìgbà tí mo rí wípé kò fẹ́ yí ìwà rẹ̀ padà, mo ti lè kúrò níbi iṣẹ́. Mo ti lé àwọn èeyàn kúrò níbi iṣẹ́ dáradára.

Ẹṣẹ fún ìbéèrè yìí, èmi ṣètò àkókò ìjì mi sí àgọ́ márùn-ún ìdajì ní ojoojúmọ́.

À, bẹ́ẹ̀ ni o, hun. Èmi, mo máa ń ṣètò láti mú àwọn èrò ìlera mi dáradára torí pé tí ó bá sì lera fún èyàn, èyàn ò ní rí kankan ṣe láyé. Mo sì ti ní ètò fún gbogbo rẹ ní ṣíṣe ń tẹle tí mo sì máa ń ṣe.

Ṣé mo ní àwòrán lára? Hm, mó dúpẹ́ fún ìbéèrè yìí ṣùgbọ́n mi ò ní àwòrán kankan lára èyí tí à ń pè ní tattoo. Ara mi mọ́ tónítóní torí wípé mo máa ń bẹ̀rù kí ǹkankan máa lọ kó má lọ fa àìsàn kan sí mi lára.

Ẹ ṣe fún ìbéèrè yìí. Mo bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń pa, bí a ti ń pẹja. Torí wípé mo ti pẹja rí lódò. Pẹ̀lú, à, néètì àti pẹ̀lú àwọ̀n àti ohun, gbogbo ohun ìpẹja mi. Mo ti pẹja rí lódò.

Bẹ́ẹ̀ ni, mo ti lọ sí àgọ́ rí, èyí tó ń pè ní Redemption Camp, àpagọ́ ìrápadà. Gbogbo àgọ́ tí mo máa ń lọ ó dá lé lórí ti Krìstẹ́nì, tí mo máa ń kẹ́kọ̀ọ́ Bíbélì, tí mo sì máa ń jọ́sìn, tí mo sì máa ń sin Ọlọ́run mi.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa pa àwọn fáìlì mi rẹ pamọ́. Mo fẹ́ràn láti máa fi pamọ́ dáradára nítorí pé ohun tó wà nínú fáìlì mi ó wà fún èmi nìkan tàbí ẹni tí mo bá fi fún, tàbí ẹni tí mo bá gbà ní ààyè láti wò mo máa ṣètò bí gbogbo fáìlì mi á wà nípa mọ́ dáradára.

Ẹ ṣé fún ìbéèrè yìí, èdè wo ni mo fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Firensi. Bẹ́ẹ̀ni, àti èdè tá ń pè ní Potugisi torí tí mo bá ń wo àwọn tó ń sọ èdè náà, ó máa ń wù mí ní ọ̀pọ̀ ìgbà lọ́pọ̀lọpọ̀ torí pé mo ti mọ èdè Yorùbá, mo sì fẹ́ràn láti kọ́ èdè mìíràn tó yàtọ̀ sí èdè abínibí mi.

Ẹ ṣé fún ìbéèrè kàn yìí. Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn méèlì mi? Mo máa ń kó àwọn tó bá jẹ́ títè mi nìkan tí à ń pè ní private, mo máa ń kó wọn sójú kan. Àwọn tó bá jẹ́ tí tó jẹ́ ti àwọn èèyàn, mo máa ń kó àwọn náà sójú kan. Mo sì máa ń tò wọn lẹ́sẹẹsẹ gẹ́gẹ́ bí ọjọ́ tí mo bá gbà wọ́n wọlé àti bí wọ́n bá ṣe tóbi sí. Èyí ni mo máa ń lò láti ṣe ètò àwọn méèlì mi.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Kí ni mo máa ń gbọ́ tí mo bá wà nínú ọkọ̀? Ǹkan mẹ́ta gbòógì ni mo máa ń gbọ́ tí mo bá wà nínú ọkọ̀. Mo máa ń gbọ́ orin, orin tí mo bá fẹ́ràn jù lọ. Mo sì máa ń gbọ́ ìwàásù. Mo sì máa ń gbọ́ ìròyìn tó ń lọ láyìíká mi kí n bá lè mọ bí mo ṣe máa mọ tóún ṣẹlẹ̀ láwùjọ tí mo wà.

Ẹ ṣé fún ìbéèrè, ṣé mo máa ń ṣe àtúnlo nǹkan? Aà bẹ́ẹ̀ni ò, mo máa ń ṣe àtúnlo nǹkan dáradára. Eleyii máa ń jẹ́ kí n máa ṣe ìmójútó nǹkan tí mo ní. Mo máa ń tọ́jú rẹ̀ dáradára torí pé mo máa ń fẹ́ kí ó pẹ́ kí ó sì wà ní ìtọ́jú tí ó péye.

Hmm, data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀, ó máa ń tó bí, ẹ́, bí 30 gig lọ́sẹ̀. Ìyẹn ní 30 sí 40 gig ní ọ̀sẹ̀.

Mo dúpẹ́ fún ìbéèrè yìí pé ṣé mo máa ń ka àwọn adéhùn dáradára. Bẹ́ẹ̀ ni, mo máa ń gbìnyànjú láti ka gbogbo adéhùn dáradára kí ní bá mọ̀ n tó ni kí n ṣe àfi tí ẹlòmìràn náà mọ̀ láti ṣe kí a lè wà ní ojúkan náà kí òye sì ti yé èmi àti ẹniyen dáradára.

Ẹ ṣé fún ìbéèrè yìí pé mo ti gun ọkọ̀ ojú omi rí rara o. Èmi ò tí ì gun ọkọ̀ ojú omi rí rara àti pé mo máa ń bẹ̀rù tí n bá ti rí omi, ẹ̀rù máa ń bà mí ní ọ̀pọ̀ ìgbà. Mo máa ń bẹ̀rù omi dáradára. Èyí ló jẹ́ kí n máa sá fún omi.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi dáradára. Orúkọ mi ni Ísírẹ̀lì Fẹ́rànmi ọmọ Adédèjì. Ìtumọ̀ rẹ̀ sì ni wípé Fẹ́rànmi ẹni tí ẹ̀yán gbogbo ènìyàn káàkiri, èèyàn kékeré ni o tàbí ènìyàn ńlá ni o tàbí ọmọdé tàbí àgbà, ẹni tí gbogbo wọn máa ma fẹ́ràn, tí wọ́n á máa nífẹ̀ẹ́ sí, tí wọ́n á máa ṣe ìtọ́jú rẹ̀, tí wọ́n á máa gẹ́. Ọmọ Adédèjì, èyí dá mi lójú wípé ọmọ ọba ni mí. Ìdílé ọba lási ti jáde wá. Ìdílé ọba ni mo ti jáde wá. So ìtumọ̀ orúkọ mi gan-gan nìyẹn.

Eré ìdárayá ohun tí mo fẹ́ràn jù lọ méjì ni o. Àkọ́kọ́ nínú rẹ̀ ni eré foot bọ́ọ̀lù. Mo fẹ́ràn eré yìí lọ́pọ̀lọ́pọ̀ torí pé nígbà tí mo wà ní ọmọdé, níbí bí i mẹ́fà sí mọ́kànlá, mo máa ń gbá football dáradára. Mo sì máa-- èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa ń jáde lọ sí pápá láti lọ gbá bọ́ọ̀lù. Mo sì máa ń pègédé. A máa ń gbá góòlù wálé. Iyẹn ní àdúgbò ni o. Mo sì-- eyín ló jẹ ló bá mi dàgbà tí mo fi lọ sí ilé ẹ̀kọ́ gírámà. Mo máa ń gbá bọ́ọ̀lù dáradára tí a bá ti ṣetán ní ilé ìwé. Mo sì máa ń wò, mo sì máa ń wò dà-- máa ń wò eré football dáradára. Ikeji tó dàbí rẹ̀ ni là ń pè ní wrestling. Ṣùgbọ́n kò wọ́n pọ̀ mọ́. Ìfẹ́ rẹ̀ sì ti fẹ́ máa dínkù díẹ̀díẹ̀. Ṣùgb-- ní-- àmọ́ nígbà tí mo wà ní ọmọ márùn márùn-dínlógbon, márùn-dínlógún, ìyẹn tí a mọ̀ ní fifteen, márùn-dínlógún, mo máa ń wò dáradára. Mo sì máa ń fẹ́ràn rẹ̀.

Ah! Ìbéèrè yìí mo fẹ́ràn rẹ̀ dáradára. Ṣé mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Hun, bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé irú iṣẹ́ tí mo máa ń ṣe kò kí ń jẹ́ kí n túraka, kò kí ń jẹ́ kí ń rẹ́rìn. Ṣùgbọ́n tí bá ti ń gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn yálà ní orí rédíò tàbí ní orí tẹlifíṣàn, ní, ní pàtàkò, ní tẹlifíṣàn tàbí kí ẹnìkan kó máa sọ ọ́ létí mi àwọn àlọ́ bí ìjàpá tí roko ọkọ Yáníbo, ọ̀pọ̀lọpọ̀ àlọ́ tó bá sì à ti jẹ́ àlọ́ apanilẹ́rìn mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ nítorí ó máa ń jẹ́ kí n túraka díẹ̀ síi, ó sì máa ń jẹ́ kí ń rẹ́rìn ẹ̀rín àrïnàkìtì. Mo fẹ́ràn rẹ̀ dáradára.

Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Àwọn ǹkan tí ó wà ní àpò ọwọ́ mi ni biro, eléyìí tí mo fi ń kọ iṣẹ́ tí mò ń ṣe, tí mo fi ń ṣe, tí mo fi ń kọ ìwé. Bẹ́ẹ̀ náà ni ohun tí mo fi ń ṣáàjì fóònù mi tí à ń pè ní charge, tí mo fi ń jẹ́ kí fóònù mi má kú tína bá ti wa tí mo bá ń ti bọ́nà. Mo fi sínú àpò mi torí kí tí fóònù mi báti fẹ́ kú, màá le ti ìbọná, a lè ní, a lè ní bá lórí. Ohun tí ó ṣú ṣú wà nínú àpò mi ni owó kékeré. Eléyìí ni màá lò tí màá ti fẹ́ máa lọlé, tí màá fi gbé, tí màá fi wọ mọ́tò tí ó gbe mi ni lọ sílé. Tàbí tí màá ti fẹ́ jẹun ní ọwọ́ ọ̀sán, inú owó náà ni màá mú jáde tí màá fi ra oúnjẹ tí mo fẹ́ jẹ ní ọ̀sán. Ó lè jẹ ìrẹsì ni o, tàbí ẹ̀wà ni o, tàbí búrẹ́dì, ye nkan ohun tí mo bá ṣa ti fẹ́ jẹ ní ọwọ́ ọ̀sán. Ohun tó wà ní àpò mi, owó tó wà ní àpò mi ni màá fi jẹ ẹ́. Ohun kan tó tún wà ní àpò mi lọ́wọ́lọ́wọ́ tí mo wà báyìí ni kọ́kọ́rọ́. Kọ́kọ́rọ́ yàrá tí mò ń gbé, kọ́kọ́rọ́ ilé mi tí màá ti fẹ́ máa lọlé. Kọ́kọ́rọ́ yìí ni màá fi ṣílẹ̀kùn, tí màá fi wọnú yàrá, tí màá fi wọnú ilé mi àti kọ́kọ́rọ́ tí mo, tí mo máa ń lò tí màá ti délé. Àti ohun tó kẹ́yìn jù tó wà ní àpò mi ni ìwé tí mo máa ń kà. Ó ní ìwé pépéré kan tí mo máa ń kà ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ìwé yẹn ni mo máa ń fi tún ìwòye, ìwòye mi dára dára ṣe. Ìwé náà wà ní àpò mi lọ́wọ́lọ́wọ́ báyìí.

Ẹ ṣe ọ lọ́pọ̀lọ́pọ̀ fún ìbéèrè yìí. Gẹ́gẹ́ bí ènìyàn kan, mo jẹ́ èèyàn tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Bọyà kí n máa kọ ìwé ni o. Tàbí kí n máa jìròrò lórí nǹkan tí mo fẹ́ ṣe. Tàbí kí n máa ka ìwé. Tàbí kí n máa ṣe iṣẹ́ kan tàbí òmíràn. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti lo àkókò mi dáradára pẹ̀lú àwọn ẹbí mi. Ohun tí mo sì máa ń ṣe ni wípé mo máa ń pín àkókò mi àárọ̀, ọ̀sán tàbí ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́ mi tí màá ti dé láti ibi iṣẹ́, mo máa gbìyànjú láti pè wọ́n, láti wá ye fún wọn, tá ó fi sọ̀rọ̀. Tá ó fi sọ bí ọjọ́ wa ṣe rí. Taa ó sì fi jìròrò pé ọjọ́ kejì ṣe fẹ́ rí. Yẹn ni ìrọ̀lẹ́. Tí ó bá ṣì ti rẹ mí, mo lè wá tí ń bá tẹ́ ẹ ní pe wọ́n. Mo lè send, mo lè fi message ránṣẹ́ sí wọn kí n lè sọ fún wọn pé ó da o. Ó ti rẹ mí lọ́wọ́lọ́wọ́ tí mo wá yìí o. Ṣùgbọ́n tí ó bá ti di ọlá, mo máa gbìyànjú láti pè yín tá ó ṣì fi sọ̀rọ̀. Ṣùgbọ́n mo máa ń lo àkókò mi dáradára pẹ̀lú wọn. Mo ṣì máa ń gbìyànjú wípé ohun tó yẹ kí n ṣe, mò ń ṣe.

Ẹ̀ṣẹ̀ fún ìbẹ̀rẹ̀ yìí, bí mo ṣe máa ń ṣe alábáṣepọ̀ pẹ̀lú, ìbáṣe- ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣepọ̀ mi, tí bá, mo ń kọ́kọ́ mọ̀ ní ọkàn mi wípé èmi kọ́ nìkan ló wà ní ibi iṣẹ́ yìí, mo dè máa nílò gbogbo ènìyàn láti pègédé ní ibi iṣẹ́ tí mo wà. Mo máa nílò àtọrẹ, àti ẹni tí ó kì ń ṣe ọ̀rẹ́ mi láti pègédé dáradára láti ní ìgbéga ní ibi iṣẹ́ tí mo wà. So bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ ni mí wípé tí mo bá ti dé ibi iṣẹ́ ní àràárọ̀, mo máa gbìyànjú láti kí gbogbo ènìyàn láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tó ń ṣọ́. Àwọn èèyàn káàkà kiri, mo máa ń kí wọn àti ọ̀rẹ́ àti tí ń kì í ṣe ọ̀rẹ́ mi, mo máa kí gbogbo wọn pátá kí n tó lọ sí ibi ìjókòó mi tí màá ti bẹ̀rẹ̀ iṣẹ́. Tó bá dẹ̀ ti di ọwọ́ ìrọ̀lẹ́ tí bàá ń jáde náà, mo máa kí gbogbo èèyàn pé mo ti lọ o, a áa tun rí ara lọ́la o. Ní ọjọ́ tẹ́ní kan bá ń ṣe ayẹyẹ kan tàbí òmíràn, mo máa ń gbìyànjú láti yẹ wọn sí láti lọ síbẹ̀, láti rí wípé ìbágbépọ̀ ṣẹlẹ̀ láàárín gbogbo wa. Tí bàá dẹ̀ ti rí pé aáwọ̀ kan bá fẹ́ wá, mo máa gbìyànjú láti yanjú rẹ̀ ní kíákíá.

Hmm, mi ò tíì dúró ní lílò ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Rárá àti rárá o, mi ò tíì dúró fún ọjọ́ kan rí o. Torí níbi iṣẹ́ mi, ẹ̀rọ yìí mo máa ń lò dáradára fún iṣẹ́ mi. Mo sì máa ń lò ní ilé tí mo wà, kí n lè fi bá àwọn ẹbí mi sọ̀rọ̀. Torí pé mo ti sọ wípé ní ilé tí mo wà, àwọn ẹbí mi tí máa ti dé ní ìrọ̀lẹ́, a máa ń bá ara wa sọ̀rọ̀. Ní ọ̀pọ̀ ìgbà la máa ń lo ẹ̀rọ ayárabíàṣá. Tàbí ìyẹn ni ọ̀sán, ṣùgbọ́n ní ìkẹyìn ọ̀sẹ̀, mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá láti bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Tí máa tiẹ̀ sí lọ fún ọjọ́ ìsinmi ní ọjọ́, ní ọjọ́ àbámẹ́ta tàbí tí máa ṣá, gbogbo ìgbà tí máa ti lọ sí ọjọ́ ìsinmi, mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá. So mi ò tí mọ, mi ò tí, mi ò tí dúró ní lílò rẹ̀ rárá àti rárá àti rárá.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Èyí tí mo fẹ́ràn jùlọ nínú coffee tàbí tea ni tea o. Èmi ò fẹ́ràn coffee rárá, rárá, rárá, rárá nítorí èròjà tó wà nínú coffee tí a máa ń pè ní caffeine kò kí n jẹ́ kí n lè rí oorun sùn torí tí mo bá ti fẹ́ sùn, mo máa fẹ́ràn kí n sùn. Tí mo bá sì fẹ́ ṣiṣẹ́, mo máa fẹ́ràn kí n ṣiṣẹ́. Ṣùgbọ́n tea ó máa ń jẹ́ kí ọkàn mi ó balẹ̀ ó sì máa ń fún ọkàn mi ní, ara mi ní ìtọ́jú tí ó péye. Èmi ò fẹ́ràn kí n máa mu coffee ara o àmọ́ tea láti kékeré mi tìẹ ni mo ti máa ń mu tea ó sì ti mo mi lára dàgbà títí di bí mo ṣe wà yìí.

Irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ ṣé fún ìbéèrè yìí. Ẹ̀bùn tí mo fẹ́ràn láti fún àwọn èèyàn àti mo máa ń fún àwọn èèyàn dálé lórí nǹkan tí wọ́n ṣe. Tó bá jẹ́ wípé wọ́n ń ṣe ọjọ́ ìbí tàbí wọ́n ń ṣe òkú àgbà tàbí wọ́n ń ṣe ayẹyẹ kan, mo máa kọ́kọ́ wo irú ayẹyẹ wo ni wọ́n ń ṣe kí n tó ra, kí n tó mọ irú ẹ̀bùn tí mo fẹ́ fún ẹnikẹ́ni tí máa fẹ́ fún ní ẹ̀bùn. Ṣùgbọ́n tí n ba fẹ́ sọ̀rọ̀ lé lórí, lórí gbogbo ẹ̀bùn tí mo ti fún àwọn èèyàn, mo rántí bí ọ̀sẹ̀ mìíràn kẹyìn, bí ọ̀sẹ̀ bí méjì sísin yìí, ọ̀rẹ́ mi kan bí ọmọ tuntun. Mo sì fún un ní àwọn ẹ̀rù ọmọ kéékèèké tí ọwọ́ mi ká. Àwọn kan dè ṣí ṣe ọjọ́ ìbí tí mo wọ̀ pé bóyá owó ni kí n fún wọn ni o tàbí kí n ra bàtà fún wọn ni o tàbí kí n ra aṣọ fún wọn ni o. Ní kúkúrú, irú ẹ̀bùn tí mo máa ń fún àwọn ènìyàn dálé lórí nǹkan tí wọ́n ń ṣe, ayẹyẹ tí wọ́n ń ṣe.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Ó sì ń-- etí mi méjèèjì ló sì dára. Ó sì ń ṣiṣẹ́ dáradára. Mo lè gbọ́ràn dáradára. Tẹ́nìkan bá sọ̀rọ̀ ní kékeré gan, màá ma gbọ́, lẹ́ẹ̀kọ̀kan. Tẹ́nì náà bá sì jìnnà sí mi, tó bá pariwo sọ̀rọ̀, mo sì máa gbọ́. So etí mi àtọ̀tún o, etí mi àtọ̀sí o. Etí mi méjèèjì ló ń ṣiṣẹ́ tó péye dáradára. Mo sì ti máa-- mo fi ń gbọ́ràn tí màá fẹ́, tí máa, tí, tẹ́nìyàn bá, tó bá sọ̀rọ̀ kéékèè gan, tí ó fẹ́ kí, ẹ́, tó ń bẹ́ẹ̀níkán sọ̀rọ̀, tó ń sọ sí létí, tí ó fẹ́ kí ènìyàn gan mọ ohun tí ẹni yàn ń sọ, tí ẹni yẹn gan ò bá sọ̀rọ̀ dáradára, etí mi lè gbọ́. Etí mi a máa ń ṣiṣẹ́ dáradára o.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadára. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí lọ́pọ̀ ìgbà. Mo rántí ìgbà tí mo wà ní ọmọ ọdún márùndínlógún iyẹn tí à ń pè ní fifteen. Mo rántí pé a lọ, èmi àti àwọn ẹ̀gbọ́n mi. A gbéra lọ sí ìlú kan tí à ń pè ní ìlú Èkìtì. A lọ bá àwọn kankan ṣiṣẹ́ ní ilé ẹ̀kọ́ wọn. Ilé ẹ̀kọ́ gírámà. Mo sì mọ̀ wípé lẹ́yìn ìṣe, èmi ti kọ́kọ́ rò pé iṣẹ́ yẹn a máa gba òǹkan tàbí òmíràn lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ti sọ fún mi wípé ìbí tí à ń lọ wọ̀ yìí ò, iṣẹ́ ọ̀fẹ́ ni o. Torí pé wọ́n ń fi ẹ̀kọ́ yẹn rán ara ìlú ibẹ̀ yẹn lọ́wọ́ ni. So, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadára o.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi? Hm. Ẹ ṣé fún ìbéèrè yìí. Lákọ̀ọ̀kọ́ èmi jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo máa ń ṣiṣẹ́ dáradára. Mi ò kì í sìrì fí-- mi fi ń fi àkókò mi ṣeré rárárára àti rárá o. Mo máa ń lo àkókò mi dáradára. Bóyá mò ń kàwé ni o tàbí mò ń kọ ìwé kan ni o tàbí mò ń tẹ email kan ni o, mo máa ń lo àkókò mi dáradára. Ṣùgbọ́n àwọn ẹbí mi náà ṣe pàtàkì sí mi ná. Bí mo ṣe máa ń wá ṣe ni pé mo máa pín àwọn ọjọ́ mi sí mẹ́ta, àárọ̀, ọ̀sán, alẹ́.se ri ìgbà alẹ́ tàbí ìrọ̀lẹ́ mi báyìí. Mo máa pe àwọn ẹbí mi, ta a jírórò, ta a jo sọ wípé bí ọjọ́ wa ṣe rí. A á jọ ṣe ìwọ̀ntúnwònsì, a á jọ sọ bí a ṣe fẹ́ gbìyànjú láti ṣe dáradára ní ọjọ́ kejì tí ó ń bọ̀. So, mo máa ń lo àkókò mi dáradára lọ́pọ̀lọpọ̀.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí. Ẹ ṣe fún ìbéèrè yìí. Ohun tó wà ní ọkàn mi tó sì wà ní ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí àkọ́kọ́ ni pé ó ṣe é ṣe kí n lọ sí ìlú Òṣogbo. Ohun tí mo ti fẹ́ lọ ṣe níbẹ̀ ni wípé a ní ìpàdé pẹ̀lú àwọn ìránṣẹ́ mi. A ní ìpàdé pẹ̀lú wọn. Ó dẹ̀ ṣe é ṣe kí n dé ní ọjọ́ kejì ní ọ̀sẹ̀ náà, ní ìparí ọ̀sẹ̀ yìí. Ó ṣe é ṣe kí n dé ní, bóyá ní ọjọ́ ìsinmi. Ó ṣe kí n dé padà ní ọjọ́ ìsinmi. Ó ṣe é ṣe kí n dé ní ọjọ́ ìsinmi. Tí mi ò bá wá ní lọ sí ìlú Òṣogbo, mo fẹ́ lọ kí ọ̀rẹ́ mi kan tó ti wà ní ìlú tí mo wà fún ọjọ́ mélòó sísìn tí mí tíì ráyè láti lọ ki. Ó ṣe é ṣe kí n lọ bá Kajọ́ sọ̀rọ̀. Kádejọ́ tún jíròrò.

Ìgbà, nígbà wo ni mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Kò sí ìgbà kankan tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun o. Kò sí ìgbà kankan rárá, rárá. Nítorí pé èmi gẹ́gẹ́ bí ènìyàn kan, mo máa ń tètè kọ́ nǹkan kan. Mo máa ń fi ara mi balẹ̀, gbọ́ àlàyé dáradára. Mo sì máa ń gbìyànjú láti kọ́ nǹkan sílẹ̀ tí wọ́n bá ń kọ́ mi ní nǹkan. Tí bá wá dé inú ilé mi, màá wá ka nǹkan tí wọ́n ti kọ mí. Tí bá sì ti ka a dáradára, mo máa wá gbeyẹ̀ wò, màá tutùra mi kọ́. Ni ọ̀pọ̀ ìgbà ní ibi iṣẹ́ tí mo wà, ní ọ̀pọ̀ ìgbà ni mo ti ran àwọn alábàáṣiṣẹ́ mi tí mo ti ràn wọ́n lọ́wọ́ láti ṣe nǹkan kan tàbí òmíràn tí wọ́n ti kọ́ wa fún ọjọ́ tó ti pẹ́ tí wọ́n ò tíì rántí mọ́, wọ́n ò tíì ní rántí mọ́ rárá. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnì kan, mi ò kín kẹ́yìn kọ́ nǹkan tuntun. Ó dà kí n jẹ́ ẹni kejì àbí ẹni kẹta àbí ẹni kini gan páápàá láti kọ́ nǹkan tuntun tí wọ́n bá ń kọ wa. Tó jẹ́ wípé èmi gan-an ni màá wá máa kọ́ àwọn alábàáṣiṣẹ́ mi ìyókù tí òye ò bá ti yé wọn.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ka àwọn adéhùn dáradára. Ìdí tí mo máa ń fi ń ka wọ́n dáradára ni wípé màá ń gbìyànjú láti mọ̀ kín ni kókó adéhùn yẹn, kín ni wọ́n fẹ́ kí n ṣe, kí làwọn fẹ́ ṣe, kín ni wọ́n fẹ́ mú jáde tí mo gbọ́dọ̀ mọ̀. Torí tí mi ò bá kà wọ́n dáradára, ó ṣeéṣe kí ń máa ṣe nǹkan tó lòdì sí ǹkan tí wọ́n sọ pé kí ń ṣe. Ó dẹ̀ ṣeéṣe tó jẹ́ wípé ohun tí wọ́n dẹ̀ fẹ́ kí ń ṣe kó ti ní ìgbà kan tó yẹ kí ń di fún wọn ní èsì. Ṣùgbọ́n tí ń bá fi ara mi balẹ̀, tí ń bá wò ó dáradára, tí mo sì ka á tónítóní, ó ṣeéṣe kí ń máa mọ̀. Mo ti rí ọjọ́ kan tó jẹ́ wípé ọ̀rẹ́ mi kan níbi iṣẹ́ tí ó ka àwọn adéhùn dáradára ó dẹ̀ jẹ́ kí ibi iṣẹ́ mi kó sọ owó tó pọ̀ díẹ̀ nù, wọ́n sì lé ọ̀rẹ́ náà kúrò ní ibi iṣẹ́. Èyí wá jẹ́ kí gbogbo wa pátápátá ká máa ka àwọn adéhùn dáradára ní ọ̀pọ̀ ìgbà.

Ẹ ṣé ní o-- ẹ ṣe fún ìbéèrè yì. Àkókò mélò ni mo máa ń jẹ oúnjẹ alẹ́? Hm. Mi ò fẹ́ràn láti sanra jù gẹ́gẹ́ bí ẹnìkan àti ìpinnu mi. Àkókò tí mo sì máa ń jẹ oúnjẹ alẹ́ mi, mi kì n lò ju og- ogún sí ọgbọ̀n ìṣẹ́jú lọ ati jẹ oúnjẹ alẹ́. Mo sì máa ń jẹ oúnjẹ alẹ́ mi ní ago márùn-ún tàbí ago mẹ́fà lójoojúmọ́. Mi ò kí ń jẹ-- mi ò fẹ́ràn láti máa jẹ oúnjẹ olókèlé lálẹ́. Mo máa ń jẹ ní ọwọ́ ọ̀sán, ṣùgbọ́n ní alẹ́, mo máa ń fẹ́ jẹ oúnjẹ kú-- oúnjẹ, oúnjẹ tí ó wùwọ̀ rárá, rárá, rárá, rárá, kí n ba lè sùn, kí n ba lè jí lóru ka ìwé tí mo bá fẹ́ kà, tàbí kí n fi lè jí lóru láti ṣe ǹkan tàbí òmíràn. Lo-- mi ò kí ń jẹ oúnjẹ tó máa jẹ́ kí ara mi ó wùwọ̀ ní alẹ́. A-àkókò bí ogún sí ọgbọ̀n ni mo máa ń jẹun ní ago márùn-ún tàbí ago mẹ́fà.

Ẹ ṣé fún ìbéèrè yìí, kí ni mo máa ń ṣe kí n tó lọ sùn? Hmm, mo máa ń gba àdúrà. Àkọ́kọ́ ni pé mo máa ń bá olólùfẹ́ mi sọ̀rọ̀. Tí mo bá ti bá a, olólùfẹ́ mi sọ̀rọ̀ tán, táa sì ti sọ bí ọjọ́ wa ṣe rí. Ohun kejì ni pé mo máa ń gba àdúrà. Tí mo bá sì ti gba àdúrà tí mo fẹ́ gbà tán, mo máa ka bíbélì mi, mo máa ka bíbélì mi. Tí mo bá sì ti wá ka tán, tí mo ti gba àdúrà, tí mo ti ka bíbélì mi, mo máa lọ sí orí ìbùsùn mi, màá dẹ̀ sùn. Àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, mo máa ń jíròrò bí kí n lè ṣe, bí mo ṣe lo.

Ese fùn ibeere yìi. Bẹ́ẹ̀ ni, ṣé mo máa ń kọrin kẹ́lẹ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọrin kẹ́lẹ́ dáadáa. Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń kọ kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìṣẹ ita gbangba, ṣùgbọ́n ó lójú iṣẹ́ náà o. Iṣẹ́ ìta gbangba tí àwọn èbo ò mọ̀ sí outdoor work. Tí ò bá ní jẹ́ ìṣe tó jẹ́ pé tó máa jẹ́ kí n lè ṣe àwọn ìṣe mìíràn tí ó wù mí láti ṣe, tí ò bá sì ní jẹ́ ìṣe tó jẹ́ wípé èrè rẹ̀ kò, kò jọjú. Tí iṣẹ́ náà tí èrè rẹ̀ ò bá jọjú, mi ò ní ṣe é. Ó máa, máa, máa, ó máa wù mí kí n ṣe ìṣe inú ilé tí màá sì máa kó èrè náà dáradára. Torí ìṣe ìta gbangba, a máa nani lówó. Èèyàn ó lọ síbi tí iṣẹ́ èèyàn wà, èèyàn ó wọ mọ́tò, èèyàn ó sì wọ tàbí kẹ̀kẹ́ lèèyàn bá fẹ́ wọ̀. Ṣùgbọ́n ó dáa kí èèyàn máa ṣe ìṣe ìta. Mo fẹ́ràn rẹ̀, kì í ṣe pé mi ò fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àfojúsùn tita mi tá ń èèbó mọ́ sí sales work. Mo máa ń pàdé ẹ̀ dáradára. Mo jẹ́ ẹnìkan tí máa ti ní ìfojúsún ǹkan. Mo máa ń sa gbogbo ipá àti agbára mi láti ríi wí pé mo ṣe gbogbo ǹkan tó wà ní ọkàn mi láti ṣe kí ilẹ̀ alẹ́ ọjọ́ náà kó tó lẹ́. Tí mo bá jí ní àárọ̀, màá ti ní àfojúsùn. Máa ti jí ní kùtùkùtù òwúrọ̀, màá ti ní àfojúsùn pé ohun tí mo fẹ́ ṣe lónìí lé lé òyì ọ́. Ohun tí mo fẹ́ gbìyànjú láti ṣe lónìí lé lé yí ò. Bí màá ṣe ṣe léléyi, bí màá ṣe ṣe léléyi, bí màá ṣe ṣe léléyi. Tí mo bá sì ti wá bọ́ síta, tó bá jẹ mọ́ iṣẹ́ ita, mo máa sa gbogbo ipá. Mi ò ní, mi ò ní rẹ́wẹ̀sì rárá. Màá sa gbogbo ipá àti agbára mi láti ríi wí pé mo rí àfojúsùn mi ṣe. Mo dẹ̀ ṣe e dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Iyẹn ni tí mo bá ti ṣìnà wọ́n sì máa ń sọ wípé àwọn ọba máa ń bọ̀ wípé "A bèrè ọ̀nà kì í ṣìnà". Iyẹn ni tó bá bèrè ọ̀nà lọ́wọ́ ẹni tí ó mọ̀nà. Torí tó bá bèrè ọ̀nà lọ́wọ́ ẹni tí ó mọ̀nà, wà á padà ṣìnà. Tí mo bá ń lọ síta tí mo bá ń fẹ́ ṣe nǹkan kan àti mo bá fẹ́ lọ síbi kan, tí mo bá ti ríi wípé ọ̀nà náà ti dojú rú, mi ò ní jẹ́ mi ò ní ṣe wàhálà púpọ̀. Nítorí pé tí màá ti dé níbi, ibi kí mi tí ń bá dé, màá ń gbìyànjú láti ríi wípé mo kí àwọn tó wàwà níbẹ̀ dáradára. Tí màá ti ti ṣìnà, màá lọ bá àwọn èèyàn tí mo ti kí, tí mo ti fi ọmọlúwàbí mi hàn, màá lọ bá wọn. Màá ní ẹ jọ̀ọ́ òó, ibi tí mò ń lọ ni bíbá yìí o. Mo ti ṣìnà. Báwo mo ṣe fẹ́ ṣe? Mo rántí ìgbà tí mo lọ sí ìlú Ìbàdàn ní iwo road. Wọ́n ti tú àyíká ibẹ̀ yẹn ṣe dáradára ju ìgbà tí mo ti dé ibẹ̀ lọ. Mo sì wá ṣìnà. Ṣùgbọ́n pé mo kí àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi dáradára. Mo ní àǹfààní láti bẹ̀rẹ̀ lọ́ wọ́n pé ẹ jọ̀ọ́, ibi tí mò ń lọ Sango ni mò ń lọ. Báwo mo ṣe fẹ́ wọ mọ́tò dé ibi tí mò ń lọ, wọ́n sì ṣàlàyé fún mi.

Ṣé fún ìbéèrè yìí, irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo máa ń fún àwọn ènìyàn dá lé lórí irú ayẹyẹ tàbí nǹkan tí wọ́n ń ṣe. Mi nǹkan dédé fún èèyàn ní ẹ̀bùn kan, tó bá jẹ́ ayẹyẹ ọjọ́ ìbí tàbí ayẹyẹ ìsọmọlórúkọ tàbí ayẹyẹ ìgbéyàwó. Irú ayẹyẹ tí wọ́n bá ń ṣe ni ó máa jẹ́ kí mọ irú ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn. Irú ìgbà tí ọ̀rẹ́ mi ṣe ayẹyẹ ìsọmọlórúkọ, mo ra nǹkan tí wọ́n fi ń sa aṣọ tó àwọn òyìnbó ń pè ní hanger ni mo ra fún àwọn tí-- fún ọ̀rẹ́ mi náà, ìyẹn bí ọ̀sẹ̀ méjì kẹ́yìn sì sin. Ìgbà tí ọ̀rẹ́ mi kan náà sì ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí, mo ra aṣọ nítorí wípé ó fẹ́ràn láti máa wọ aṣọ ní ọ̀pọ̀-- ní gbogbo ìgbà. Mo fi ra aṣọ fún ọ̀rẹ́ mi.

Ṣé mo máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ìpara sí ara mi ní ọ̀pọ̀ ìgbà. Nítorí pé, elé máa jẹ́ kí ara mi kí ó dán. Ó sì máa jẹ́ kí ara mi kó máa ṣe ara mi lóge dáradára. Nítorí pé tí mi ò bá fi ìpara sára, ara mi máa funfun gbọ̀ọ́. Ṣùgbọ́n tí bá fi ìpara sára tó bá àwọ̀ mi, èmi ò kí ń búra rárá o. Mi ò kí ń lo ìpara tó bá máa jẹ́ kí n búra. Ṣùgbọ́n mo máa ń lo ìpara tó bá àwọ̀ ara mi mu, tí màá sì fi sí i ní àárọ̀ tí n bá ti fẹ́ jáde, tí-- ọ́ tí n bá ti wẹ tán. Màá fi ìpara sára, màá fún ara mi ní ẹ̀ṣọ́ tó péye, fún iṣẹ́ tí mò ń lọ ní àárọ̀. Ni gbogbo ọjọ́ ni mo sì máa ń lo ìpara náà.

Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi nìyí. Tí n bá ti jí ní àárọ̀, tí mo ti wọṣọ, tí mo ti ṣe àwọn tó yẹ kí n ṣe ní àárọ̀, láàárọ̀ kí n tó máa jáde. Boya mo fẹ́ ka Bíbélì mi ni o, tàbí mo fẹ́ gbàdúrà o, tí n ba ti ṣe yẹn tán, tí n bá ti wọṣọ mi tán. Mo lè gbé mọ́tò lọ sí ibi iṣẹ́, kí n mu kọ́kọ́rọ́ mọ́tò, kí n tẹná mọ́tò, kí n sì máa lọ sí ibi iṣẹ́ mi. Ó sì lè wù mí kí n lọ wọ mọ́tò níta, kí n lọ wọ mọ́tò níta. Ìgbà míì, mo lè pe àwọn ọ̀rẹ́ mi taa jọ́ wà ní àdúgbò kan náà pé ó ti yá o, ẹ jẹ́ ká jọ máa lọ sí ibi iṣẹ́ o. Ó lè wù mí kí n pe wọn náà pé ẹ jẹ́ ká jọ máa lọ. Iyẹn tí n bá gbé mọ́tò tèmi dání. Tí ọ̀rẹ́ mi kan náà bá sì fẹ́ gbé mọ́tò titi rẹ̀ náà dání, mo lè lọ bá wọn níbi tí wọn bá wà, a dẹ́ jọ lọ sí ibi iṣẹ́. Eléyìí ni mo máa ń ṣe ní gbogbo ìgbà.

Àwo wo ni mo fẹ́ràn jù? Hmm, tí àwọn èébó ń pè ní album. Èyí tí mo fẹ́ràn jù ni èyí tó máa ń jẹ́ kí n ro ìgbà kékeré mi bí mo ṣe lò ó. Ohun tó bá, èyí tó bá ṣàtì jẹ́ kí n máa kí n ro, kí n rántí ìgbà kékeré mi jùlọ ni mo máa ń fẹ́ràn jù.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Bẹ́ẹ̀ni o, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn, màá ń wo àwọn ètò tẹlifíṣàn dáadára. Ètò Big Brother Naija tàbí ètò, ìbíbéèrè ọ̀rọ̀ tó bá ti ń bí àwọn èèyàn ní èrè ọ̀rọ̀ kí wọ́n lè sọ ìmọ̀ye wọn. Eyíkéyìí tó bá ṣe àti jẹ́ ṣùgbọ́n mi ò kí ń wò ó ní gbogbo ìgbà. Ìgbà tí mbá fa, tí mbá fẹ́ sinmi, ìgbà mí ìgàn tí mbá fẹ́ sùn tí mo bá ń wá oorun tí mo fẹ́ sùn, mo lè tan tẹlifíṣàn mi kí n sì máa wò ó tí màá fi sùn. Bó keí ṣe gbogbo ìgbà àmọ́ tí mo bá mọ̀ wípé ó ní ètò kan tí mo ti ń tẹ̀lé fún ọjọ́ tó ti pẹ́ tí mo sì máa ń wò ó dáradára, dáradára, dáradára tí ó mba ti ń ṣe, tí ó mba ti fẹ́ ṣe àwọn ètò náà ní tẹlifíṣàn pé mo máa ń gbìyànjú láti wò ó.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn méjì ni o, bó àmọ́ àkọ́kọ́ tí mo fẹ́ràn jù ówu ni eré football eléè èyí tí à ń pè ní àfẹ- ball àfẹsẹ̀gbá. Mo fẹ́ràn eré yìí lọ́pọ̀lọ́pọ̀. Láti kékeré mi ni mo sì ti fẹ́ràn eré yìí. Mo rántí nígbà tí mo wà ní ọmọ ọdún márùn-ún di lọ́gbo lọ́gún márùn-ún di lọ́gún, mo máa ń gbá eré yìí gan-an pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo máa ń gba eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo ṣe ti rántí ọdún kan torí wípé mo gba eré náà tí mo fi gbàgbé iṣẹ́ tí àwọn òbí mi rán mi láti lọ ṣe, nítorí pé mo ti gba, mo ti gba ball lọ. Nígbà tí mo lọ sí ilé ẹ̀kọ́ girama náà, mo máa ń gba eré yìí gbogbo lọ́pọ̀lọ́pọ̀ ṣùgbọ́n nígbà tí mo parí yunifásítì mi, mi ò fi bẹ́ẹ̀ máa gba ṣùgbọ́n àmọ́ mo máa ń wò ó lórí tẹlifísàn. Mo máa ń wo eré náà lórí tẹlifísàn dáradára. Kejì tó dàbí rẹ̀ ni wrestling, ìyẹn ìjà. Èyí tí mo fi fẹ́ràn rẹ̀ náà ni wípé mo kéré ní ara, mo sì máa ń gbìyànjú láti ríi wípé àwọn ènìyàn rẹ́mi jẹ. Mo sì fẹ́ràn eré náà dáradára.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókó. Tí n bá ti gbọ́ ìkìlọ̀ tàbí ọ̀rọ̀ pé a fẹ́ ní nǹkan kan láti ṣe, tàbí a fẹ́ níbi kan tí èmi tàbí èmi àti àwọn ọ̀rẹ́ mi nílò láti lọ. Mo máa ń gbìyànjú ní gbogbo ìgbà láti dé bẹ̀ ní àkókó tí a jọ pinnu pé a fẹ́ dé débi kan, tàbí tí a jọ pinnu pé a fẹ́ ṣe nǹkan, tàbí tí a fẹ́ pinnu pé a fẹ́ múra láti ṣe nǹkan. Mo fẹ́ràn àkókó lọ́pọ̀lọ́pọ̀ torí pé mi ò kí ń fi àkókó mi ṣeré rárá àti rárá. Mo, mo, mo, mo, mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mi ò kí n-- mo fẹ́ràn láti lo àkókó mi ní fún nǹkan tí mo fẹ́ ṣe, àti nǹkan tí mo ti pinnu láti ṣe pẹ̀lú ẹ.

Ohun mímu tí mo fẹ́ràn jù lọ, ẹ̀ṣẹ́ fún ìbéèrè yìí, òun ni omi àti ohun tó máa ń-- ẹni-- ohunkóhun tó bá ṣáàtì tútù tó dẹ̀, tó dẹ̀ dùn díẹ̀. Bọ̀ tí máa máa, tí máa máa mú nínú àwọn nǹkan tí mo ti mú sẹ́yìn, mo fẹ́ràn omi mímu, omi. Mo fẹ́ràn omi lọ́pọ̀lọpọ̀, ni àkọ́kọ́. Èkejì ni, èkejì ohun mímu tí mo fẹ́ràn jù ni Yọ́gọ́ọ̀tì tó bá ki, tí òun ni omi rara tó ki dáradára. Ohun méjì yẹn gangan jù. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ohun mímu bíi Fanta tàbí ẹ̀hn, tàbí Coke. Ihun tí àwọn ẹbọ mọ̀ sí soft drink ara, mi ò fẹ́ràn rẹ̀ rárá rárá. Ṣùgbọ́n àmọ́ mo fẹ́ràn-- àkọ́kọ́ ohun tí mo fẹ́ràn jù ni omi mímu. Mo fẹ́ràn kí ma mú omi torí mo mọ̀ pé omi dára fún ara mi, omi dára fún ago ara mi ó sì dára fún ìlera ara mi.

Ẹ ṣe fún ìbéèrè yìí, omi tí mo máa ń mu lójoojúmọ́ ó pọ̀ gan tí máa fẹ́, tín báa ṣi fẹ́ ṣe, ẹm, tín báa fẹ́ sọ iye omi tí mo máa ń mu. Láàárọ̀ mo máa ń gbìyànjú láti mu tó, tó, ẹm, three litre omi ní àárọ̀. Màá mú ní ìdájí, màá mú ní àfẹ́jùmọ́ àárọ̀, màá mú tí mo bá ti débí iṣẹ́ náà àti ọwọ́ ọ̀sán. Tín bàá fẹ́ sọ gbogbo omi tí màá ń mu lójoojúmọ́ papọ̀, ó máa tó iye omi tó ten to fifteen litre omi ni mo máa ń mu lójoojúmọ́. Nítorí wípé mo mọ ìwúlò omi lára èèyàn, mo sì mọ pàtàkì omi inú àgọ́ ara ènìyàn. Kankan tómi ò bá dùn àgọ́ ara wa, ó ṣe é ṣe kí èèyàn máa ṣàìsàn kan tí ò ṣe. Tádẹ̀ rò wípé kóun lọ sí ilé oníṣègùn àmọ́ omi ló yẹ kó máa mu ní gbogbo ìgbà. So ó máa ń tó iye bí omi, bí mẹ́wàá sí márùndínlógún, márùndínlógún litre omi tí mo máa ń mu, tí mo máa ń mu lójoojúmọ́

Ẹ ṣe fún ìbéèrè yìí, bẹ́ẹ̀ ni mo ní aṣọ wíwẹ̀. Táwọn oyinbo mọ̀ sí aṣọ funfun, aṣọ tó mọ́, bẹ́ẹ̀ ni mo ní, gẹ́gẹ́ bí ènìyàn kan tí mo jẹ́. Mo fẹ́ràn láti rí tí mo bá ti lọ, tí màá fẹ́ jáde kí n di ní àwọn aṣọ lóríṣiríṣi tó bá wù mí láti wọ̀ kó ti wà nílílọ̀ kó sì ti wà ní, ní wíwẹ̀ láti wọ̀. Eléyi lo wa mú kí n máa fọ aṣọ mi ní gbogbo ìparí ọ̀sẹ̀. Mi ò kín ní ààyè láti máa fọ aṣọ ní ojoojúmọ́. Àmọ́ ní ìparí ọ̀sẹ̀, mo máa ń ní ààyè láti fọ àwọn aṣọ mi, láti lọ àwọn aṣọ mi kí n lè bá rí lọ ní ọjọ́ kejì tàbí díń kí n lè bá rí lọ ní ọ̀sẹ̀ mìíràn tí mo bá tún fẹ́ wọ̀. Mo fẹ́ràn láti máa mú kí gbogbo aṣọ mi kó ti wà ní mímọ́, ní tóní, ní tóní ní gbogbo ìgbà.

Ẹṣé fún ìbéèrè yìí, mo máa ń gbìyànjú láti, láti ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ nítorí pé mo jẹ́ èèyàn tó ń fẹ́ràn, mo jẹ́ èèyàn tó fẹ́ràn àlàáfíà, ìbárẹ́pọ̀ àti ìtẹ̀síwájú. Tí n bá ti gbéra ní àárọ̀ tí mo dé ibi iṣẹ́ mi, mo máa ń gbìyànjú láti kí gbogbo àwọn èèyàn tí mo bá pàdé níbi iṣẹ́, bẹ̀rẹ̀ láti àwọn tó ń ṣọ́ ibi tí mò ń ṣiṣẹ́ tí à ń pè ní gateman. Tí n bá ti kí wọn, gbogbo àwọn èèyàn tí mo bá pàdé níbi iṣẹ́ mi mo máa kí wọn ní gbogbo ní àárọ̀. Tó bá dẹ̀ ti di ọwọ́ ọ̀sán tàbí tí ẹnìkan bá ní ṣíṣe kan láti ṣe, mo máa ń gbìyànjú láti ríi wí pé mo lọ sí ibi ṣíṣe rẹ̀, mo yèsí, mo ṣe gbogbo nǹkan tó bá wà ní agbára mi láti ṣe. Mo máa ń, mo sì máa ń gbìyànjú láti ríi wí pé tí mo bá ti dé ibi iṣẹ́ mi, tí ẹnìkan bá ń wò, tí, tó bá ń, tó bá ń wúwà tí ò dára, mo máa gbìnyànjú láti gbà á nímọ̀ràn. Tàbí tí ẹnìkan bá dúró tó ń ṣe nǹkan tí, tí, tí ò kí ń ṣe tẹ́lẹ̀, mo máa béèrè lọ́wọ́ ẹ̀, "Kí ló ń ṣe ọ́?" Mo jẹ́ ẹnìkan tó máa ń kíyèsí èèyàn dáradára. Máa ti béèrè, "Kí ló ń ṣe ọ́?" Tó bá dẹ̀ ti ṣàlàyé fún mi, mo máa gbìyànjú nínú ipá àti agbára mi láti ríi wí pé gbogbo ohun tó ń rò wá sí òpin, a dẹ̀ tún máa tẹ̀ síwájú ní gbogbo ìgbà.

Ṣe fún ìbéèrè yìí, ṣe orí máa ń fọ bẹ́ẹ̀ ni? Bó kéese ni gbogbo ìgbà. Orí á máa fọ́ mi tí n bàá ti ṣe làálàá ju lójoojúmọ́ àbí ní ọjọ́ tí màá ti ṣe làálàá ju. Orí náà a máa fọ́ mi nígbà tí mo bá ti ronú ju, tí n bàá ti rọnu ju, orí á máa fọ́ mi. Tàbí tí n bá sùn tó jẹ́ wípé mi ò tíì sun wọ́ra dáradára, kí ẹnìkan wá jí mi, kó wá ta mi jí, orí á bẹ̀rẹ̀ sí ní máa fọ́ mi idí nì wípé tí mo fi mọ̀ wípé tí n bàá ti fẹ́ wá sùn, mo máa ń sọ fún àwọn ọmọ tó yìí mi ká pé kí wón jọ̀ọ́ nítorí Ọlọ́run pé mo fẹ́ sùn. Ẹ jọ̀ọ́ ẹ má jí mi kí n lè bá sùn. Bo ṣe ìṣẹ́jú mẹ́wàá tábí ìṣẹ́jú tábí ọ̀gbon ìṣẹ́jú ni mo rí sùn, tí n bàá sa tì sùn dáradára, mo máa wá, mo máa, mo máa, ara mi a ti gba ìsinmi tó nílò fún láti tẹ̀síwájú iṣẹ́ tó bá ti n báa ń ṣe. Àti wípé tí màá ti ṣe làálàá ju lójo lọ́jọ́ kan, orí á bẹ̀rẹ̀ sí ní fọ́ mi. Tí n bá dẹ̀tì rí pé orí ti ń fọ́ mi beyẹ̀n, màá gbìyànjú láti fi iṣẹ́ tí mò ń ṣe, màá wá nǹkan gidi jẹ, a dẹ̀ sùn.